Rárá o, mi ò kí ń ṣiṣẹ́ láti ilé. Mo máa ń lọ ọ́fíìsì lọ ṣiṣẹ́, mo máa ń lọ síbi iṣẹ́ lọ ṣiṣẹ́, mo dẹ̀ máa ń jáde gan-an níbi iṣẹ́. A máa ń jáde láti ibi iṣẹ́ lọ site. So mo ò kí ń ṣiṣẹ́ láti ilé o.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ mi léraléra gẹ́gẹ́ bíi ará iṣẹ́ mi. Ó ṣe pàtàkì láti fún àwọn ọ̀gá mi ní àlàyé lẹ́nu iṣẹ́ nípa ohun tí a ti, tí a ti ṣe lójoojúmọ́.

Ọdún tí mo fẹ́ràn jù ni ọdún Kérésì. Kérésìmesì tó máa n sẹlẹ̀ ní December 25 lọ́dọọdún. Mo máa ń gbádùn ẹ̀ gan torí pé a máa ń ṣe fàájì, a máa jẹ oúnjẹ, a máa jáde lọ sí níma àbí ka jẹun 'nlẹ ka jáde lọ rẹ́stọ́ranti náà.

Bẹ́ẹ̀ni, ọmọ Yorùbá ni mí o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan an. Mo máa ń jẹ ata pẹ̀lú gbogbo oúnjẹ tí mo máa ń jẹ. Mo máa ń jẹ ata pẹ̀lú iṣu, ata pẹ̀lú ẹwà, ata pẹ̀lú ìrẹsì.

Mo like kí màá wo ojúbọjú o, mo máa ń wo ojúbọjú bíi owó fún wákàtí méjì, mẹ́ta, mẹ́rin. Torí pé ojúbọjú dùn ká máa pàrọ̀ ojúbọjú dùn láti wò. Mo dẹ̀ like kó máa wò o, mo máa ń wò fún wákàtí méjì àbí mẹ́ta.

Mo fẹ́ràn rice. Mo fẹ́ràn ìrẹsì. Mo fẹ́ràn kí ma jẹ ìrẹsì. Ìrẹsì ni oúnjẹ tí mo fẹ́ràn jù nítorí pé ó dùn láti sè. A dè le sè ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. La lè sè ìrẹsì, a lè sè é ní jọ̀lọ́fù, a lè sè é ofada, a lè sè é jọ fried rice.

Mo máa ń rántí àwọn àdéhùn mi o, mi ò ṣe ẹni tó máa ń jalè àdéhùn, mo máa ń rántí dáadáa. Ǹkan tí mo máa ń ṣe ni pé mi ò kí ń sọ wípé mà á ṣe ǹkan tó júra mi lọ. Gbògbò àdéhùn tí mo fẹ́ ṣe mo máa make sure pé ǹkan tí mo lè ṣe ni, mo kì ń ṣe júra mi lọ.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò tó yanjú láti fi iṣẹ́ mi sí àwọn ìlú mìíràn lọ́jọ́ iwájú. Mo gbàgbọ́ pé iṣẹ́ mi lè tò láti dé ọ̀dọ̀ àwọn ènìyàn púpọ̀ sí ìkọjá ibi tí mo wà báyìí. Èyí kìí yoo jẹ́ kí n lè gba àwọn òṣìṣẹ́ tuntun ṣiṣẹ́

Èso tí mo fẹ́ràn jẹ ju ni èso ọsàn. Ni èdè òyìnbó orange. Ọsàn dùn láti jẹ, ó máa ń fún yàn ni vitamin C, ó dé dùn tó bá ti pọ́n. Mo love, mo fẹ́ràn ọsàn gan.

Mo kẹ́yìn lọ ọjà ní ọ̀sẹ̀ tó kọjá. Mo lọ ra àwọn nǹkan sínú kíshin mi. Mo ra ìrẹsì, mo ra ẹ̀wà, mo ra ẹ̀gúsí, mo tún ra iyọ̀, epo àti òróró. Mo máa ń lọ sí ọjà lóṣoosu.

Mo máa ń ṣe ìmọ́tótó mi. Tí ọ̀sẹ̀ bá ti parí, mo máa fọṣọ. Mo máa fọ bathroom àti toilet mi. Mo máa nu gbogbo ilé. Mo máa gé gbogbo oko tó wà ní sàkání ilé mi. Mo máa sa aṣọ mi síta. Mo máa fọ tiles. Mo máa nu gbogbo ṣẹ́fù ilé.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Ọmọbọ́láńlé. Ó túmọ̀ sí pé ọmọ tó bá ọlá nílé, ọmọ bá ayọ̀ nílé, ọmọ bá ọ̀rọ̀ nílé. Meaning orúkọ mi nìyẹn, ìtumọ̀ orúkọ mi nìyẹn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo mọ̀ tí mo fẹ́ràn jù lọ ní Barcelona. Mo ti jẹ́ olólùfẹ́ wọn láti ọjọ́ pé nítorí pé wọ́n máa ń gbá bọ́ọ̀lù dáadáa. Ohun tí mo tún fẹ́ràn jù ni bí wọ́n bí àwọn agbálù àgbá bọ́ọ̀lù wọn ṣe máa ń ṣíṣe papọ̀ láti borí nínú bọ́ọ̀lù.

Mo fẹ́ran ìmọ́lẹ̀ tirọ̀lẹ́ nítorí pé ìmọ́lẹ̀ tirọ̀lẹ́ máa ń wá pẹ̀lú àtẹ̀gùn tó dáa. Ìmọ́lẹ̀ táa rọ̀ ó máa ń da náà but táa bá, táa bá ti ń dọ́wọ́ sàn, òòrùn máa jáde. Everywhere dé máa gbóná, gbogbo ilé máa gbóná. Mo fẹ́ran ìrọ̀lẹ́, ìmọ́lẹ̀ tirọ̀lẹ́

Mo máa ń gẹ irun mi, mo ò kí máa ń dirun, mo máa ń gẹ ẹ ni, but mo máa ṣe dáadáa. Irun sì máa wà lórí mi o, but ó ní style tí màá ń gẹ, ó ní irú irun tí màá ń gẹ. But mo máa ń gẹ irun mi, mo dẹ̀ máa ń fọ irun mi dáadáa. Ìkàn tí mo máa ń ṣe nìyẹn.

Láti múra fún ìrìnàjò, mo máa ń kọ́kọ́ ṣe àkọsílẹ̀ gbogbo nǹkan tí mo máa lò. Mo máa ń to aṣọ mi sínú tó aṣọ mi sínú pápá ìkẹ́rù lọ́nà tó dá mọ́ràn láti ríi pé àyè wà fún nǹkan mìíràn. Mo tún máa ń rí dájú pé mo mú àwọn nǹkan pàtàkì bíi ohun èlò ìfọyín, bàtà àti àwọn ìwé ìrìnàjò mi.

Bẹ́ẹ̀ni ò mo máa jẹun ninu ọkọ̀ mi òun, but ko i ṣé gbogbo ọgbà mo máa jẹun ninú ọkọ̀, but tí bá lọ síbi kan tí miò tí jẹun láti ilé, or moun yára lọ síbi kan, mo lè ra oúnjẹ lọ́nà kí n máa jẹ díẹ̀díẹ̀ inú mọ́tò bi mo ṣe ń lọ.